Bẹ́ẹ̀ni, ojú mi dára gidi gan. Ojú mi ó dára, ó mọ́lẹ̀, ó dẹ̀ máa ń ríran kedere àti kékeré mi àti ìgbà tí wọn ti bí mi ni ojú mi ti dára. Mi kì í lo gíláàsì, mi ni, mi ò lòògùn rí. Mi dẹ̀ lọ rí dókítà rí fún àìsàn ojú kankan torípé ojú mi ń ríran dáradára. Oorun mo lè rí nǹkan tó jìnnà tó wà lọ́nà jinjin, mo dẹ̀ lè rí nǹkan tí ó wà nítòsí mi. Ojú mi ṣe é dára nìyẹ, ó dára gan. Mi dẹ̀ nílo gíláàsì àbí òògùn kankan láti ríran dáradára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Mo fẹ́ràn láti má a kọrin. Mo má a ń kọrin tí n bá wà ní ilé ìjọsìn láti yin Olúwa lógo fún ayé mi. Mo má a ń kọrin tí n bá wà ní àárín ẹbí, láti ṣe àjọyọ̀, láti jẹ́ kí inú wọn dùn, láti mú inú wọn dùn. Mo má a ń kọrin tí n bá wà ní àárín àwọn ọ̀rẹ́ mi láti mú inú wọn dùn náà àti láti sí wọn níyè. Ìdí gbogbo bí ti gbogbo àti mo má a ń kọrin nìyẹn. Mo dẹ̀ nífẹ̀ẹ́ orin, mo nífẹ̀ẹ́ láti má a gbọ́ orin, mo dẹ̀ nífẹ̀ẹ́ láti má a kọrin ní gbogbo ìgbà. Mo fẹ́ràn kíkọrin.